Àwọn ọkùnrin àti obìnrin lé mókìyín, ẹkọ̀júmọ́n, ẹkàsàn, ẹkọ̀ròlẹ́, ẹ̀kalẹ̀. O ní mo fẹ́ sọ̀rọ̀ nípa pé ṣe a máa ń ṣe ìdárayá fún èmi, fún ara mi. Mo máa ń ṣe ìdárayá. Kọ́ da mo ṣe ní àárọ̀ àná. Mo si ṣe láàárọ̀ àná. Mo ṣe ìdárayá lára. Fún èmi, fún ara mi, lára mi, mo máa ń ṣe ìdárayá. A máa fẹ́ èèyàn ṣe sọ̀rọ̀ rẹ̀. Ó ní pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọro nipa lò ní, ṣe a máa ń ṣe ìdárayá? Àkọ́kọ́ tí a bá kọ́ wo máa dàbí ìgbẹ́ kékeré táwọn bẹ̀. But tóto bẹ, pé ó máa ń, ó máa ń fọ́ ọkàn gbogbo like tá a ṣe ń, tá a ṣe ń gbé, ìgbésí ayé wa lọ́jọ́ọ̀jọ́. Ó ní oṣe pataki i nu rẹ̀. Ẹ̀ o ló ṣi ọ̀dọ̀ dọ̀ctọ̀r ni osẹ ni, à nnkan ba yi ló n ṣe mi mọ́ mo maa beere pe ṣe ẹ máa ń ṣe exercise, ṣe máa ń ṣe ìdárayá ni? Do you exercise? Won maa ni pé ṣe do you exercise? Won maa ni ṣe máa ń ṣe ìdárayá? Tí won bá ti bẹ̀ere lọwo yin bá yẹn wípé ṣe máa ń ṣe ìdárayá. Te bá ní ràrá won maa ni ah, ẹ máa try latí máa ṣe ìdárayá. Ẹ máa gbiyanju àti máa ṣe ìdárayá lẹ́ẹ̀kọ̀kan. Ó máa jẹ́ kí gbogbo àwọn ẹran ara yín, àwọn ẹran tó ṣe posu posu posu posu. Ó máa jẹ́ kí gbogbo ẹ kon máa ṣe kíni kon máa din ku. Hmm, ọ̀rọ̀ mi o ye yín. Gbogbo àwọn ẹran yen o máa jẹ́ kí wọn dì kun. Ko ni ma je pé ẹ máa sáré ẹran o maa control ára yen. Hmm hmm. Gbogbo ẹ máa dì kun sí ibìkan. Ìdárayá ó jẹ́ nǹkan táa, táa, táa gbọ́ye dáadáa. A máa ń kà boya ká máa sáré. Ka ma se e, ka ma gba footballu, gbogbo e hmm hmm eyin un ko ìdárayá jẹ́ kí boyá ká kon máa ṣe jogi, ká kon máa ṣàwọn nǹkan kékeké. Ìdárayá gan-an àle ma, àle maa kirun ká máa ṣu mo a ṣe ìdárayá ká máa yan nàfìlà. Ko se irun, ká máa yan nàfìlà ká máa ṣe ìdárayá. Ka máa yan nafìlà. Kí ẹ máa bẹ̀rẹ̀, kí ẹ máa lọ sókè, kí ẹ máa bẹ̀rẹ̀, kí ẹ máa sókè. Ìdárayá kan. Ẹ̀yi kò jẹ́ lára ṣẹ́rù. Ẹ̀n fara ní iṣẹ́ se o. Bẹ́ẹ̀. Ìdárayá kanà. So ìbéèrè ta bẹ̀rẹ̀ pé ṣọ máa ń ṣe ìdárayá kò kon se pẹ́ ìdárayá ara wipe ko kan fi ká ara rẹ, fi gbogbo àwọn ẹran ara rẹ kó fi wá lójú kan. Hmm hmm. Ko soun nikan. Óùn ní pé ṣe ó máa ń ṣe ìdárayá, ṣọ máa ń ṣe ìdárayá aláfia ara rẹ? Hmm. Torí ayé tawa ní ìsin yii. Àwon elomii won kan máa gbé ilé aye won maa won maa jẹ gbogbo mo ra won. Wọn ní ṣe ìdárayá kán kán. Won ni awon a lo ṣe check up ní hospital. Kọ́n lọ wo boya ṣe ara wọn sì, ara wọn sì wà. Ó sì dà gérégé, ó sì le géregé. Wọn ní lọ ṣe gbogbo won kan máa jókòó. Won máa jókòó. Won maa jokoo fun wakati nile, jeun gbogbo won maa joko, won maa joko, won maa joko, ko ye ko maa se be. Kó ẹ kú máa ṣíbẹ̀. Won máa jókòó, won máa tẹ fóònù, won máa tẹ kọ̀m̀pútà, won máa ṣe ah ah. Tí o yẹ ko máa lọ bẹ́ẹ̀. Ko yẹ ko máa lọ bẹ́ẹ̀. So tí ẹ ba wa ń ṣe ìdárayá tá bá bẹ̀rẹ̀ iyẹn, àwọn, àwọn àìsàn kan wà bí to maa ń pè ní obesity. Awon ilére ka mu, ká mu maa tóbi. Ká wọn mọ̀ tóbi. Awon aisan kan lara ti ko n se, aisan buru, aisan po, awon aisan kan diabetes, aimoye ti eeyan sin lara. Gbogbo ele yii ma maa mu yan High blood pressure, àwọn tí àwọn ni eje ẹ̀jẹ̀ ríru. Gbogbo ba yen lo wa nbe, diabetes, ito suga. Awon to maa ni awon to maa ni wahala ibeyii okan won gan. Àwọn náà wà lára wọn. Gbogbo ẹ náà, gbogbo ẹ owà lára wọn. Bí ẹ yìí heart táa wọn oloyinbo pé ni heart. Gbogbo ẹ wà lára wọn. So tá ba ń ṣe ìdárayá ó máa ń jẹ́ kí ara máa ya gaga. Ọ̀rọ̀ mi o ye yín, ó máa ń jẹ́ kí ara mi ya gaga mo máa ń ṣe ìdárayá. Ẹ̀yin lẹ́ kan maa ro, á, àgàgà fun àwọn omọ̀ ile iwe. Ìdárayá dára. Tí a bá fe n rìn láti ẹnù ọ̀nà, ilé iwẹ̀ to ba je ilé ìwe tò wọ́n nu. Kin n maa tun lo. Ẹ jẹ́ lọ gba lecture. Ìdárayá kan náà nu ó máa dà lará. Ko wa se pe ke wa maa se lojoojumo sa o, won wa pada ri bi eniti, to ba fe se idaraya. Ma jókòó, ma jókòó kó máa jẹun gidi. Ṣọ̀rọ̀ mi yé. A máa jẹun gidi bá ba ṣe ìdárayá. Ìdárayá gidi, a máa jẹun gidi. Ó ní àǹfààní tó pọ̀. Get many, many, many, many àǹfàànís. O ni anfaani to po gan. So pẹ̀lú gbogbo benefit yii naa pẹ̀lú gbogbo àǹfààní táa kó yii. Àwọn ẹeyan won si maa, won o ni se e. Pelu gbogbo àǹfààní táa kó kalẹ̀. Ìdárayá ó dára gan-an. Ẹ̀mi ní ṣọ bá dàrú, a ó ní bá yẹn ṣe ìdárayá.